Ṣé ò ń wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́? Ó dára kí èèyàn máa wọ aṣọ àkàyọrí. Ó dára kí èèyàn máa yọrí gbogbo nǹkan tó bá ń ṣe ní ilé ayé yìí, torí ara èèyàn kò dára. Ara ojú ni ó dára jù. Kí èèyàn máa ṣe? Ó dára kí èèyàn máa-- kí èèyàn ó ṣe àṣeyọrí débi tí ó lè máa fi wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ rẹ̀. Ǹkan tí ó dára ni, tó dẹ̀ máa fún èèyàn ní iyì àti ẹyẹ, ní ẹnu ìṣe èèyàn, ó dára. Kí èèyàn mọ ṣe àṣeyọrí kí èèyàn ma kà, àkàyọrí ní ibi iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, màá wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ mi dáadáa.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ dáradára. Ó dára kí o èèyàn ma wọ ago ọwọ́, ó tún máa gbé ẹwà owó èèyàn, ó tún máa gbé síta kí ó máa jẹ́ kí owó èèyàn kó dùn ún rí, á jẹ́ kí owó èèyàn ó dùn ún wò tí èèyàn bá wọ ago ọwọ́. Bí bá tín wọ ago ọwọ́, ìgbàkúùgbà tí o bá lọ síbi kan, bí ó bá fẹ́ wo ago ni o máa wo ago ọwọ́ rẹ, kí ó dẹ̀ wá fọ́ iyìn fun ọ ó bá pọ́n lé é gbogbo ibi, kíbì tí o bá lọ. Ó dára kí o má wọ ago ọwọ́. Èmi má wọ ago ọwọ́ o. Mo nífẹ̀ẹ́ sí kí n máa wọ ago ọwọ́ dáradára.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ m kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni, mo fẹ́ kọ́ lórí fóònù, bí wọ́n ṣe lè fi ǹkan ránṣẹ́, bí wọ́n ṣe lè mọ bá, bí èèyàn bí èèyàn mẹ́ta tí wọ́n bá ro ìyànsípò pọ̀ ní ẹ̀ẹ̀kan náà. Mo fẹ́ kọ́ nípa rẹ̀. Mo fẹ́ mọ̀ nípa ìmọ̀ náà torí mi ò mọ ọ̀pọ̀ ìmọ̀ àárín tí wọ́n máa ń ṣe bí bí èèyàn mẹ́ta sí èèyàn mẹ́rin tó máa ra ṣíṣọ̀ ọ̀rọ̀ pọ̀. Àbí mo sì tún fẹ́ mọ̀ nípa ìmọ̀ ti, bóyá ni ìsìn wo ṣe ìnáwó kan ní Nàìjíríà yìí, kí ẹlòmí wá wá ní tó wà ní ìlú òyìnbó kó wá gbé àwòrán tẹlifísàn tí wọ́n gbe sílẹ̀ kí àwọn tó wà níbẹ̀ sì máa wò ó dà máa dàbí bí i pé wọ́n bá wà níbẹ̀. Mo fẹ́ mọ̀ nípa ìmọ̀ náà, kí ó mọ bí wọ́n ṣe máa ń ṣe é ṣe ń kojọ́. Mo nífẹ̀ẹ́ láti mọ irú ìmọ̀ náà.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni pé mo máa kọ́kọ́ rò sọ̀tún, mo sì máa rò sọ̀sí, mo máa fi ara balẹ̀, mó de máa ṣe sùúrù lérí ìmọ̀ràn tuntun tí mo fẹ́ mú wá. Orí èrò tuntun tí mo fẹ́ rò, torí ó dára kí ǹ ó má ṣe ṣùúrù, suuru ni gbogbo nǹkan láyé yìí. Máa wá fara balẹ̀, màá wá wò lọ́ sún mi, mi ò ní ń bẹ́ni kankan sọ̀rọ̀, mi ò ní sọ̀rọ̀ sí ẹni kankan, mo máa ṣe tèmi, sá máa, máa ro ìmọ̀, kini ìmàna tuntun tí mo fẹ́ fi sílẹ̀. Títítití ti màá, tun màá fi ọkàn kan gbàdúrà kí Ọlọ́run kó ṣe ní rọrùn fún mi, kolorun jẹ́ ko já a sí i. Kete tí mo bá ti ṣe bẹ́ẹ̀ tán, òní àwọn èrò tuntun tuntun máa ma wá sí mi lọ́kanọ, tí mo sì máa ma, ti mo sì máa gbé èrò tuntun náà kalẹ̀, tí ó de máa jẹ́ àwọn ènìyàn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ dírẹ́. Dire náà ni mo mọ̀ nípa rẹ̀ torí èmi jẹ́ ẹnìkan tí ó máa ń bẹ̀rù. Torí náà tí o bá rí èèyàn tí ó bá ń gun kẹ̀kẹ́ lọ ní ojú ọ̀nà, ó máa rò bi ó yá. Sé eléyìí, sé kò sì ní subú báyìí? Gbogbo èrò tó máa ń wá sí mi ní ọ̀kan nìyen, mo fi máa ń gba ẹrù láti gun kẹ̀kẹ́ títí di òní tofi jẹ́ wípé díẹ̀ nìkan ni mo le gùn ní ara kẹ̀kẹ́ torí mo máa bú-- mo má n bẹ̀rù púpọ̀ fun kẹ̀kẹ́ kí ń má lọ ṣubú. Torí tí ẹ̀eyan bá ṣubú agàgà ní ojú títì, gbogbo ayé ló máa oluwaa re, ó máa ma fi ṣe yẹ̀yẹ́. Mi ò, mi ò mọ kẹ̀kẹ́ gùn dára dára ṣùgbọ́n mo máa ń gun díẹ̀ rẹ́ nìkan.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi ó gbóná ni ìgbà tí ó bá jẹ́ pé mo ń ṣe ǹkan pàtàkì ní orí fóònù mi, tó sì jẹ́ pé ó wa gba àkókò kan. Ìgbà náà, fóònù mi máa ń gbóná díẹ̀. Kí è náà ni o kò gbọdọ̀ ju? Máa wá yọ ẹni tí mo fi, tí mo fi sí fóònù mi, lẹ́ẹ̀n tí mo fi mú fóònù mi, tí mo fi gbé lárùn gé. Máa wá yọ pọ̀, máa wá fi fóònù mi nìkan sílẹ̀. Ni óò ni màá fi fóònù mi gbóná. Ìgbà náà, màá wá yó lọ́wọ́ tí mo bá ti ń tẹ̀. Ó máa wá tutù díẹ̀ díẹ̀. Àti mo bá ṣe ǹkan tó wà, tó, tó jẹ́ ǹkan pàtàkì, oni fóònù yen máa ń gbóná. Torí tí mo bá ti tan data náà, data náà máa ń mú fóònù mi, ó máa ń mú ó gbóná. Bẹ́ẹ̀ ni, ìgbà náà ni fóònù mi ń gbóná.

Ṣé o ti lé ẹni kan kúrò ní, ní iṣẹ́ rí? Hmm. Kí ń yóò lé èèyàn kúrò ní ibi iṣẹ́ kò jẹ́ ǹkan tó gbómujùmu, kò sì jẹ́ ǹkan tó dára. Ó jẹ́ ǹkan tí ó burú paa àní torí ó sọ pé ẹni tó bá gba oúnjẹ lẹ́nu ẹni, ó ń wá ikú fún onítọ̀hún rẹ̀. Ní ìgbà náà mi ò gbá, mi ò dá ẹnìkan dúró ní ẹnu iṣẹ́ rí. Kò sí ǹkan ohun tí ó lè ṣẹlẹ̀. A máa fi sùúrù àti ìdùnnú, òun ni a máa fi yanjú rẹ̀ ní kẹ́lékẹ́lẹ́ tí ó'ńkalukú. Tí ara rẹ̀ dẹ́ máa wá lé, rárá o, a kò ṣe bẹ o. Mi ò kí, mi ò, mi ò le lé ẹnìkan kan kúrò ní ẹnu iṣẹ́ láíláí, kò lè ṣẹlẹ̀. Òlo'un ò sì ń jẹ́kí ó ṣẹlẹ̀. Mi ò lè dé ẹnìkan dúrò ní ẹnu iṣẹ́ rí torí ẹni tó bá dá dúró bọ̀ lẹ́nu iṣẹ́, kò mọ ibú ẹni tí ó ń bọ̀, kò mọ bí ẹ̀yàn tí ó ń gbọ́ bukata rẹ̀ ó ṣe pọ̀ si. Fun ìdí náà, mi ò lè lé ẹ̀yàn kúrò ní ẹnu ibi iṣẹ́ rí.

Irú kọ̀npútà wò ní ò ń ní? Mi ò ní kọ̀mpútà kankan láti ìgbà tí mo ti kọkọ ra laptọpu tí ìwọ̀n sì ti bàjẹ́. Láti ìgbà náà ni mi ò ti ra kọ̀mpútà kankan mọ́. Ó yẹ pé mo rọrà fi ọgbọ́n lo ẹrọ ibá ní ṣòro mẹ́ẹ̀níkan ni. Mo rọrà lo, foónu mi níkan ni. Idí nìyẹn tí mi ò fi ra kọ̀mpútà mọ́. Nígbà tí laptopu tí mo ra níjọ́'ni ó kan rora bọ́lẹ̀ ni. Tó sì ṣe bọ́lẹ̀ ni kò sì ṣiṣẹ́ mọ́. Bí kò ṣe ṣiṣẹ́ mọ́ nìyẹn.